Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn. Àlọ́ apanilẹ́rìn a máa mú nú ẹni dùn, ó sì jẹ́ hin tí mo fẹ́ràn láti máa tẹ́tí sí pàtàkì jùlọ ní àṣálẹ́ nígbà tí mo bá ti ṣíṣe ọjọ́ mi látaro dalẹ̀, a máa fi mí lọ́kàn balẹ̀, a má a mú nu mi dùn, a sì máa jẹ́ kí à ti sùn ní àṣálẹ́ kí ó yá kọ́mọ́kọ́mọ́ kí ó sì dùn mọ́ mi. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀ mi mo máa ń fi ń wẹ̀ ní òwúrọ̀ nígbà tí mo bá jí kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ mi. Tí mo bá sì dé ní aṣálẹ́ láti wẹ gbogbo òogùn àti ìdọ̀tí ara táàrọ̀ dànù. Mo máa ń lo aṣọ wíwẹ̀ mi náà láti fi nu ara mi lásálẹ́. Mo ní aṣọ wíwẹ̀ oríṣiríṣi, èyí mo ní ta láàárọ̀, mo sì ní èyí tí mo máa ń lò ní aṣálẹ́. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀.

Èmi kò máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀ rárá, èmi kò kí ń ṣẹni tó máa ń bínú. Mo jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ tí kì í bínú tó máa ń gba nǹkan mọ́ra torí mo ní ìfaradà, mo ní ìrora. Mi ò kí ń máa ń bínú tí mo bá wà nínú ọkọ̀ rárá. Àwọn akẹgbẹ́ mi gan máa yìn mí wipé mi ò kí ń máa ń bínú tí mo bá wà nínú ọkọ̀ nítorí mo jẹ́ onísuru ènìyàn ní ọ̀nà mi gbogbo.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ ohun tí mo fẹ́ràn. Nítorí wípé ó máa jẹ́ kí n tú ní ìmọ̀ nípa iṣẹ́ náà. Bo tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ọ̀fẹ́ ni, ṣùgbọ́n ẹ̀mí náà tún ní ìmọ̀ kún ìmọ̀. Iṣẹ́ ọ́fe sì máa ń jẹ́ ohun tó jẹ́ wípé ó máa ń jẹ́ ká àwọn èèyàn fẹ́ràn ẹni. Nítorí pé wọ́n á wò wípé, à á kò fún ẹni lóhùn kóhun, ó sì ṣiṣẹ́ tọkàntọkàn. Torí mi fẹ́ràn iṣẹ́ dáradára, iṣẹ́ ọ́fe sì máa ń fún mi ní òye. Iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn mi ó tún mọ̀ si. Oyè mi yóò tún kún si, yóò tún pọ̀ si.

Bí mo ṣe máa ń bá awọn oníbàárà mi sọ̀rọ̀ ni wípé mo máa ń fi ìrẹ̀lẹ̀ àti ìfẹ́ bá wọn sọ̀rọ̀. Mo sì máa ń fi ra mi sínú bàtà wọn wípé tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ báyii bá wọ́ ni wọ́n ó ṣe wùwà. Nítorí náà mo ṣe máa ń fi ìfẹ́ àti ọ̀rọ̀ yekíyékí bá wọn oníbàárà mi sọ̀rọ̀. Mo sì máa ń tẹ́tí sí gbogbo ẹ̀dùn ọkàn wọn àti tí wọ́n bá là kọjá kí n lè mọ bí wọ́n ó ṣe yanjú ìṣòro tí wọ́n ń dojú kọ. Pẹ̀lẹ́ kùtù àti ìfẹ́ àti òye ni mo fi máa ń bá awọn oníbàárà mi sọ̀rọ̀.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ìkórè ọmọdé, òun la máa ń ṣe nínú ìjọsìn wa. Àjọ̀dún ìkórè ọmọdé jẹ́ nǹ táa máa ń ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dun, a sì máa ń jẹ́ kí pọ̀pọ̀ ṣinsin kó lọ nílé ìjọsìn, a ó si. A ó ra eso, a ó kọ àwọn ọmọdé jọ, a ó fún wọn ní ẹ̀bùn, a ó jó, a ó yọ̀, a sì jẹ, a sì mu. Àjọ̀dún èwe àwọn ọmọdé òun ni àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ tí a sì máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dun nínú ìjọ wa.

Ṣé mo fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? É ní ọ̀pọ̀ ìgbà mìíràn, èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń ra oúnjẹ ní òpópónà nítorí àwọn oúnjẹ òpópónà míì a máa dùn. Ọ̀pọ̀ nínú wọn, wọ́n sì ní ìmọ́tótó, ó má a ń dàbí oúnjẹ tí èèyàn sè nínú ilé rẹ̀ fúnra rẹ̀ tó fẹ́ jẹ ni. Ọ̀pọ̀ ìgbà mìíràn mo má a ń ra oúnjẹ ní òpópónà. Mo fẹ́ràn oúnjẹ ní òpópónà ní èyí tó bá mọ́ tótó tí ó sì dùn. Bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Mo fẹ́ràn láti ma fi ìpara pa ara mi ní aro nígbàtí. Nígbà tí mo bá sì wẹ̀ ní àṣálẹ́, mo fẹ́ràn láti máa fi ìpara sára mi torí pé ó máa ń jẹ́ kí ara mi kí ó jọ̀lọ̀. Ó jẹ́ ara nǹkan ẹwà tí mo fẹ́ràn fún àgo ara mi. Ó jẹ́ ara nǹkan tí mo máa ń fi ń ṣe ara mi lọ́ṣọ̀ọ́ kí ara mi kí ó lè máa dán, kó lè máa wúni kí ó sì rẹwà sí i.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Ìgbéjáde jẹ́ ẹ́ni tí mo fẹ́ràn nítorí wípẹ́ ó máa ń fi òye tí mo ní nípa iṣẹ́ yẹn hàn dáradára. Ó sì máa ń jẹ́ kìn-ínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi kó dùn si mi pé mo mọ ohun tí mo ń ṣe. Mo sì jẹ́ ẹ́ni tó ń fi ìmọ̀ tó mọ̀ fúnra rẹ̀ kó tún fi hàn fún àwọn ẹlòmíràn. Mo fẹ́ràn láti máa ṣe ìgbéjáde níbi iṣẹ́ nítorí pé wọn ó tun ṣàlàyé ọ̀rọ̀ náà yéké fún àwọn akẹgbẹ́ mi níbi iṣẹ́ tí kò yé tẹ́lẹ̀ àbí eyi totí yé tẹ́lẹ̀ tí ó tu yé yéké si. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́, mo sì fẹ́ràn láti máa ṣe ìgbéjáde níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà yìí ta a máa ń kó nǹkan tí ta ń kó ọkọ̀ sí, ta sì tún máa ń kó àwọn nǹkan míràn tí a kò bá tíì nílò láti lò wọ́n sí. Mo ní ọgbà tí ó fẹ̀ dáradára tí a ti le è se ìnáwó, tí àwọn ọmọdé àtà agbà ti lè ṣeré, jókòó sì tàbí ṣe ìpàdé. Ọgbà mi sì rẹwà. Mo gbin òdòdó sí ọgbà mi, ó sì rẹwà.

Tábìlì iṣẹ́ mi ó fẹ̀, ó sì ní àyè áti gbé ẹ̀rọ arábíàṣá mi sí. Ó tún ní àyè láti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sí. Mo sì tún ní àyè láti gbé ìwé àti ohun ìkọ̀wé mi sí, àti gbogbo ohun tí mo ti ń fi ṣíṣẹ́ mi. Bẹ́ẹ̀ni, tábìlì mi jẹ́ igun mẹ́rin, ó sì dúró déédé, ó sì fẹ̀, ó sì mọ́ tónítóní.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ọjà ààbò jẹ́ ohun tó ṣe pàtàkì nígbà tí mo bá wà nínú ọkọ̀ láti dì, nítorí wípé ó jẹ́ ara òfin òpópónà pé tó bá wà nínú ọkọ̀ má di ọjà ààbò. Ó sì máa ń dènà kú òjijì, ó máa ń dènà ìjàmbá ọkọ̀, ó sì máa ń jẹ́ kí èèyàn wà nínú àlàáfíà nígbà tí ọkọ̀ bá fẹ́ forí sọgi. Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀.

Oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni ìrẹsì àti omi ọbẹ̀ àti ẹja. Mo fẹ́ràn ìrẹsì àti omi ọbẹ̀ àti ẹja àti ẹ̀wà lórí rẹ̀. Nítorí pé ó máa ń mú inú mi ro, ó sì máa ń jẹ́ kí inú mi ki okún, tí mò ń sì ní okun ṣíṣe mi láti òwúrọ̀ títí di ìgbà kúùgbà dé bí alẹ́. Mo fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà àti omi ọbẹ̀ ẹja láti máa jẹ ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù oríṣiríṣi tí ó pò, torí mo fẹ́ràn kí ń máa wọ aṣọ òtútù nígbà tí òtútù bá mu tàbí nígbà tí òjò bá rọ. Òjò ríró a máa fa òtútù. Mo ní aṣọ òtútù èyí tí mo máa ń wọ̀ nínú ilé àti èyí tí mo máa ń wọ̀ lọ òde tí bá fẹ́ lọ òde. Aṣọ òtútù tí mo ní lóríṣiríṣi ó pò.

Èmi kò tíì lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí. Nítorí pé gbogbo àwọn tí mo ti máa ń bá ṣiṣẹ́ wọ́n máa ń ṣiṣẹ́ dáradára tí gbọ́ mi sí omi ò tó bá dẹ̀ jẹyọ, a ó jókòó, a ó jọ́sọ́, a ó ṣe àtúnṣe kí gbogbo rẹ̀ lè máa lọ ní ètò ètò. Mo ti ní àǹfààní láti bá àwọn oríṣìṣìí èèyàn ṣiṣẹ́ tó jẹ́ èèyàn dáradára. Bí a bá ní gbólóhùn àsọ̀, a ó jókòó a ó yanjú rẹ̀. N kò tíì lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí.

Bẹ́ẹ̀ni mo, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí á bẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣìnà. Tí n bá si kí wọn, tí mo sún mọ́ wọn tí mo bèrè ọ̀nà lọ́wọ́ wọn, wọn ó ti ṣàlàyé fún mi. Bí mo bá ní ibi tí mò ń lọ tí mi kò mọ̀ ọ̀nà, èmi kò kí ń paná mi dé. Èmi ó bèrè lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin wọn ó kí wọn, wọn ó sì sọ fún wọn ibi tí mò ń lọ, wọn ó sì ṣàlàyé ọ̀nà tí wọ́n gbà níbi tí mò ń lọ fún mi. Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast, oríṣiríṣi ọ̀rọ̀ ìmọ̀ràn lẹ́nu àwọn ènìyàn oríṣiríṣi lórí podcast. Mo máa ń gbọ́, mo fẹ́ràn láti máa gbọ́ podcast yéye nítorí mo fẹ́ràn láti máa ní ìmọ̀ kún ìmọ̀, láti máa ní ọgbọ́n kún ọgbọ́n, láti máa ní òye kún òye, láti sì máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ènìyàn tí ó mọ̀ jù mi lọ kí emi náà lè tún máa gbọ́n si. Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast.

Èmi kò fẹ́ràn láti má a jẹun nínú ọkọ̀ mi nítorí pé tí mo bá ń wa ọkọ̀, ọkàn mi má ń papọ̀. Mo kò fẹ́ ẹni tó máa yí ọkàn mi ṣótù àbí ṣóṣe. Mo kò tí fẹ́ràn láti má a jẹun nínú ọkọ̀ láti má jẹ kí ọkọ̀ mi kí ó tó dọ̀tí nígbà tí mi ò bá tiẹ̀ wá ọkọ̀. Mo fẹ́ràn láti jẹ́ kí ọkọ̀ mi kó má ní ìmọ̀tótó tí mo bá máa jẹun, kò ní jẹ́ nínú ọkọ̀ mi. N ó wá ibi tó gbáfẹ́ níbi tó dára láti jẹun. Èmi ò kí n máa jẹun nínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ra irun orí fun àwọn obìnrin, aṣọ, bàtà, ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn, oríṣìíríṣìí nǹkan tó bá ti wù mí tí mo bá ti rí lórí Íńtánẹ́ẹ̀tì mo máa ń rà. Ìgbà mí mo máa ń ra àwọn fóònù àbí ohunkóhun tí mo bá ti rí lórí Íńtánẹ́ẹ̀tì tọkàn mí fẹ́ n ó ń rà. Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a mu àwọn ohun mímu pirotéènì. Àgàgà tí wọ́n bá ti ṣiṣẹ́ láti òwúrọ̀ tí ó sì jẹ́ kí n mu omi àbí kí n jẹun. Mo fẹ́ràn láti mu omi pirotéènì, yóò jẹ́ kí ọkàn mi kí ó balẹ̀, yóò dẹ̀ jẹ́ kí ara mi kí ó yá gágá láti jẹ́ wípé kí ara mi kí ó má a jí pépé fún isẹ́.

Ìgbà tí mo má a n ra ẹ̀rọ ayára bí àṣà tuntun ni nígbà tí wọ́n bá túntì ṣe ìmíràn, ìmíràn tó tún dára jù, tó tó lágbára jù, tí iṣẹ́ ẹ tú ga ju èyí tí mò ń lò lọ lọ́wọ́lọ́wọ́. Mo ó wàá ra ẹ̀rọ ayára bí àṣà tuntun. Èmi kò kín dúró di ìgbà tí ẹ̀rọ ayára bí àṣà mi bá bàjẹ́ kí n tó ra tuntun. Tí wọ́n bá túntì ṣe ìmíràn tó lè jẹ́ kí iṣẹ́ mi kó má a yá kámọ́ kámọ́, n ó wàá ra òmíràn tí wọ́n ṣẹ̀ ṣe, èyí tó tún gbẹ́ pẹ́lé ju èyí tó wà lọ́wọ́ mi tẹ́lẹ̀ lọ. Ìgbà náà ni mo má a ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun.

Bí mo ti máà ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni wípé tí ilẹ̀ bá ti mọ́, n ó dùpẹ́, n ó kọrin, n ó jó, n ó yọ̀, n ó múra, n ó túnra mi ṣe, n ó lo ẹ̀ṣọ́ láti jẹ́ kí ẹwà mi kó tún jáde. Nígbà wọ́n ti bá ti ṣe wọ̀nyí tán, n wá lọ sí agbègbè àwọn ọmọ aláìníyà àti bàbà. N ó lọ se oúnjẹ fún wọn, n ó fún wọn ní oúnjẹ, wọ́n ó fún wọn ní ohun mímu. Tí n bá ní aṣọ nílé, n ó kó aṣọ fún wọn àti bàtà sí wọn lẹ́sẹ̀. Won o sì bá mi yọ̀, wọ́n ó bá mi jó, bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi re.

Bí mo ṣe máà ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá ni wípé tí mo bá ti rí pé iṣẹ́ rẹ ń ṣiṣẹ́ géṣègé kò ṣiṣẹ́ dáradára mọ́, n ó gbé tán àwọn onímọ̀ ẹ̀rọ tó mọ̀ nípa rẹ̀ dáadáa wọ́n sì bá mi tùú palẹ̀, wọ́n ó tún un ṣe, wọ́n ó yẹ̀wò, wọ́n ó dán an wò, ẹ̀mí náà ni wọ́n pa, wọ́n tan, wọ́n yẹ̀wò lọ́dọ̀ wọn yékéyéké kí n lè mọ̀ wípé ó ti ṣiṣẹ́ dáradára. Ọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀rọ nípa ẹ̀rọ ayára bí àṣá ni màá ń gbé ẹ̀yọ ẹ̀rọ ayára bí àṣá mi lọ tó bá ti ní ìṣòro kí wọ́n lè bá mi tún ṣé.

Bẹ́ẹ̀ni mo ní gílàsì ọ̀rùn. Gílàsì ọ̀rùn jẹ́ nkan tí mo fẹ́ràn jù nítorí pé tí mo bá ti ń jáde mo máa ń wọ̀ ọ́, ó máa ń dáàbò bo ẹyin ojú mi, kì í jẹ́kí oòrùn kó wẹ ẹyin ojú mi, kì í jẹ́kí ẹ ní àrùn ojú, kì í jẹ́kí jàm̀bá oṣu ojú mi, ó sì máa ń jẹ́ kí n lè rìn géere, kí n lè wo ọkàn nítorí gílàsì ọ̀rùn ti dáàbò bo ojú mi, kì í jẹ́kí ojú mi kí ó ṣe omi. Mo fẹ́ràn rẹ̀ láti máa wọ̀ ọ́ nígbà gbogbo.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé èmi jẹ́ ẹni tó máa ń fi àdéhùn sọkàn, mo sì máa ń kọ́lẹ̀ pẹ̀lú, mo sì máa ń ránra mi létí lójoojúmọ́ nípa kíkọlẹ̀ àti nípa pípèsè ìgbésẹ̀ kí a kọ́ wọn lórí àdéhùn wọn. Mi ò kì í jẹ́ kí àdéhùn mi kí ó falẹ̀. Mo bá ń kọ àdéhùn mi lẹ̀, èyí máa ń rán mi létí. Mo sì máa ń kọ sí okan àyà mi náà bí mo ṣe kọ sínú gègé àti ìwé. Bẹ́ẹ̀ ni mo tún kọ sí oko àyà mi. Èyí kì í jẹ́ kí n gbàgbé àdéhùn mi, èyí sì máa ń rán mi létí àwọn àdéhùn mi.

Mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ ní oṣù tí ó kọjá lọ. Èmi fẹ́ràn láti má a kọ ìgbékalẹ̀ iṣẹ́ nítorí pé ó má a ń jẹ́ kí n mọ ohun tí mò ń ṣe, ó sì má a ń jẹ́ kí gbogbo iṣẹ́ mi kó lọ ní sísísẹ̀ n tẹ̀lé. Ó sì má a rán mi létí gbogbo àwọn ètò kù tó yẹ kí n yanjú nínú ìṣe mi. Ó sì má a ń jẹ́ kí n ní ìmọ̀ àti òye sí i. Bẹ́ẹ̀ni, ní oṣù tó kẹ́yìn ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́.

Ọ̀nà tí mo fi máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé àwọn tó bá ṣe pàtàkì sí mi èmi kì í dáhùn rẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, èmi kì í kọ sí orí Íńtánẹ́ẹ̀tì. Ohun tó bá jẹ́ ohun tó yẹ kí n dáàbò bo tí ò yẹ kí tí méjì kó kóko gbọ́ àbí kó jú méjì kó rí, n kò ní kọ sórí Íńtánẹ́ẹ̀tì rárá. Ìgbà mìíràn kẹ̀dẹ̀ ré, mo ní nǹkan tí à ń pè ní ọ̀rọ̀ àṣírí tí ó jẹ́ pé wọn ó tọ́jú rẹ̀ pamọ́ sí ibi kan ṣùgbọ́n kò ní jọ́ rí Íńtánẹ́ẹ̀tì. Tí n bá sì máa kọ sórí Íńtánẹ́ẹ̀tì, yóò ní kọ́kọ́rọ́ tí mo fi ń ṣí tí mo fi ń tì tí ó jẹ́ pé kò sí ẹnikẹ́ni tí ó mọ̀. Èyí tí àwọn olóyìnbo ń pè ní pásiwọ́ọ̀dù. N ó ní kọ́kọ́rọ́ tí mo fi ń ṣí ibi tí mo kó àṣírí mi sí lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé kò sí ẹnikẹ́ni tó lè wọ bẹ́ẹ̀.

Àwon èrò mí fún isé ọjọ́ iwájú ni wípé kí n máa wá ìmọ̀ kún ìmọ̀, gbogbo àwon to mọ̀ jù mí lọ kí n tó wọn lọ, kí n sì máa dàgbà nínú ọgbọ́n nínú ìmọ̀, kí n tún máa lọ sí ilé ẹ̀kọ́ sí láti lọ máa kọ́ ohun tí wọ́n n ṣe lọ́wọ́lọ́wọ́ lórí isé mi láti lè jẹ́ pé kí n máa mọ ohun àkọtun tó tún ti wọ inú isé mi tí emi kò mọ̀, kí n máa wá ìmọ̀ kún ìmọ̀ lọ́dọ̀ àwọn tó jù mí lọ kí n sì máa ní ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè ní gbogbo ìgbà. Àwọn èrò yìí ni èrò tí mo ní fún isé mi ọjọ́ iwájú.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni wípé tí wọ́n bá bí ìbejì ní ẹbí mi, wọn a máa se ẹ̀wà, wọn a ra ìrèké, wọn a ra adún, wọn a kó gbogbo ọmọdé jọ, wọn ó ṣàdúrà fún wọn, wọ́n o sì pín ẹ̀wà náà àti ìrèké àti adún náà láàrin wọn. Àwọn ìbejì jẹ́ ọmọ tí a máa ń bí lẹ́ẹ̀kan ṣoṣo ní ẹbí mi tó jẹ́ pé ọmọ méjì ló jáde láti ara ìyá wọn ní ọjọ́ kan ṣoṣo, òun ni àwọn ìbejì. Àwọn àṣà yìí ni a máa ń ṣe nínú ẹbí mi. A kò fi Ìbejì ṣeré nínú ẹbí mi. A máa gbé wọn gẹ̀gẹ̀gẹ́, a sì máa má ṣe ọjọ́ àjọyọ̀ fún ìbejì, táa ó ra ẹ̀wà, adún àti ìrèké, táa ó pín fún àwọn ọmọ kéékèèké nítorí àṣà ta máa ń ṣe fún àwọn ìbejì ní ẹbí mi nìyẹn.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ká àwòrán ilé. Àwòrán ilé kíká jẹ́ ara nǹkan tí mo fẹ́ràn jù, ó sì jẹ́ ìkan lára àwọn ẹ̀bùn pàtàkì jùlọ tí mo ní. Mo sì mọ bí mo ṣe máa ń ká àwòrán ilé ní gbogbo ìgbà tí n ó ka, tí ó hàn rekete tí gbogbo ibi tó yẹ kó fara hàn nínú àwòrán náà, tí ó hàn láìfi ìkankan pamọ́ nínú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Mo fẹ́ràn láti máa ṣe yoga. Ìdí tí mo fi fẹ́ràn yoga ni wípé, a máa jẹ́ kí àgọ́ ara ẹni kó wà ní pípéye. Àlàáfíà yóò sì bá ọkàn àti ara àti ọpọlọ. Ó sì máa ń jẹ́ kí èèyàn lè ronú jinlẹ̀. A máa jẹ́ kí omi ara àti ẹ̀jẹ̀ ara kí ó ṣiṣẹ́ dáradára. Yẹmí tí ó bá ní ìpòrúru ọkàn tàbí tí ó ń rẹ̀wẹ̀sì ọkàn, yoga dára fún lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó ń ṣiṣẹ́ fún àgọ́ ara láti jẹ́ kí àlàáfíà tó jí pépé kó máa bọ́ àgọ́ ara náà lóòrèkóòrè. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àkókò láti ago mẹ́fà ìdájí. Ago mẹ́fà ìdájí jẹ́ àkókò tí mo máa ń múra láti bẹ̀rẹ̀ ọjọ́ mi, láti gbàdúrà, láti wẹ̀, láti fọnnu, láti ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi ní òwúrọ̀ kùtùkùtù. Àkókò tí mo fẹ́ràn nínú ọjọ́ nìyẹn nítorí wípé ó máa ń jẹ́ kí n mura àti lọ ṣe iṣẹ́ é mí ni àkókò mẹ́fà ni mo máa ń jí láti tètè ṣe gbogbo ètò tó yẹ kí n ṣe láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi.

Mi ò fẹ́ràn pé kí fóònù mi máa gbóná rárá. Mi ò kí ń gba fóònù mi láàyè láti jẹ́ kí ó máa gbóná. Tí mo bá ti lò ó, tí mo ti fi ṣiṣẹ́ jù, ń ò jẹ́ kó sinmi, ń ò jẹ́ ká tẹ́gun fẹ́ sí i, ń ò fi sílẹ̀ kí iṣẹ́ rẹ̀ kò lè péye. Kí fóònù máa gbóná kì í ṣe ohun tí mo fẹ́ràn rárá. Mi ò kí ń gba fóònù mi láàyè kó máa gbóná. Mo má a ń jẹ́ kó sinmi tí ó bá ti ṣiṣẹ́ jù.

Bí mo ṣe ma ń ṣètò àwọn ímelì mi ni wípé àwọn ètò ṣe pàtàkì wó kó sí ẹ̀gbẹ́ kan, àwọn ètò tí kò fi bẹ́ẹ̀ ṣe pàtàkì wọ́n ó kó àwọn náà sójú kan, àwọn tó dẹ̀ nílò pé kí n tètè dá wọn lóhùn, kí n tètè fèsì ní kíákíá àwọn náà ní apá ibi tí mo ṣètò wọn sí tí wọ́n máa ń wà, àwọn tó sì jẹ́ wípé mi mọ àwọn tó fi wọ́n ránṣẹ́ sí mi, àwọn náà ní apá ibi tí mo ṣètò sí táwọn náà máa ń wà. Gbogbo ímeli mi ló ní ètò bí wọ́n ṣe ṣe pàtàkì tí mo kó wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí wọ́n máa ma wọlé sí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a lọ sí etí kun nítorí wípé ó má a ń tutù ó sì jẹ́ ibi tí èèyàn ti lè jókòó kí ó gbádùn ara rẹ̀, kí ó simi kí ó pọlọ kí ó simi kí ó pọlọ kí ó tún ronú ní ọ̀nà ọ̀tọ̀, ó sì má a ń jẹ́ kí n rí gbogbo ohun rere tí Ọlọ́run dá bí omi yẹn ṣe tutù, tí atẹ́gùn fẹ́, tí gbogbo ẹ̀ ń ṣe mìírinjọjọ. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti má a lọ sí etí kun láti má a gbafẹ́ níbẹ̀

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni wípé n ó gbàdúrà tí n bá ti dide lórí ibùsùn mi. N ó ṣeré ìdárayá díẹ̀. Mo sì fẹ́ràn kí n máa mu omi tí n bá jí ní òwúrọ̀. Mo ma ń fẹ́ràn láti tètè jí ní òwúrọ̀, láti tètè ṣe ohun tó yẹ kí n ṣe, kí n lè bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi ní kámọ́ń ké sá. Tí n bá sì jí tí mo gbàdúrà tí mo ṣeré ìdárayá, n ó wẹ̀, n ó bọ̀ sílé iwẹ̀, n ó fonu mi, n ó sàárà mi lóge, n ó ṣojú mi lóge, n ó ṣe sàárà mi lẹ́ṣọ̀.

Ọwọ́ ọ̀tún ni mo fẹ́ràn láti má a lò. Ọwọ́ ọ̀tún mi ni mo fi má a ń jẹun, ọwọ́ ọ̀tún mi ni mo fi má a ń wọ aṣọ, ọwọ́ ọ̀tún mi sì ni mo fi má a ń gbé ẹrù jù torí mo fẹ́ràn láti má a lo ọwọ́ ọ̀tún mi ju ọwọ́ òsì lọ. Bó ti lè jẹ́ wípé àwọn mìíràn a má a lo ọwọ́ òsì ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni èmi fẹ́ràn láti má a lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá ní gbogbo ìgbà. Pàtàkì jùlọ tí mo bá jí ní òwúrọ̀, mo máa ń ṣe ìdárayá. Lópin ọ̀sẹ̀, mo máa ń ṣe ìdárayá. Eré ìdárayá tí mo fẹ́ràn ni kí n máa fò, kí n máa sáré, kí n dè máa jó. Eré ìdárayá máa ń jẹ́ kí ara mi yá gaga. Ó máa ń fún mi ní okun. Ó máa ń jẹ́ kí eegun mi kó lè si. Ó dè máa ń jẹ́ kí n wà ní ìlera pípé. Mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá.

Orí kò kín fọ́ mi nítorí wípé àwọn tó máa ń fa ẹ̀fọ́rí ni bí ọba ṣe wàhala jú, tí kò sì sinmi lásìkò, tí kò sì tọ́jú ara rẹ̀. Bí n bá ti lè ṣiṣẹ́ jù, mo máa rí mọ̀ wípé mo tọ́jú ara mi nípa jíjẹ ohun dáradára, lílo òògùn àti fífún ara ní ìsinmi lásìkò tó yẹ. Orí kì í máa ń fọ́ mi, mi ò kí ń gbọ́ orí fífọ́ láàyè nítorí mo máa ń dẹ́kun rẹ̀ nípa sí sinmi lásìkò tó yẹ, nípa jí jẹun àsìkò àti nípa lílo òògùn tó yẹ lásìkò.

N kò ní ẹranko ọ̀sìn, n kò jẹ́ ẹni tó fẹ́ràn ẹranko ọ̀sìn rárá. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn, àwọn ẹlòmíràn ní ẹranko ọ̀sìn bí ajá láti má a sọ ilé wọn àbí láti má a bá àwọn ọmọ wọn àbí ara ilé wọn ṣe eré. Ẹranko ọ̀sìn jẹ́ nǹkan tí emi kò nífẹ̀ẹ́ sí rárá. Kò sí ẹranko ọ̀sìn ní agbègbè mi, mi ò tí ì fẹ́ràn láti má a rí ẹranko ọ̀sìn ní àyíká mi.

Mo mọ̀ bí a ti ń wẹ̀, mo nífẹ́ sí ká máa wẹ̀. Kí ènìyàn má a wẹ̀ jẹ́ ara eré ìdárayá tó dára fún gbogbo àgọ́ ara, ó sì máa ń bá gbogbo àgọ́ ara ṣeré, ó máa ń bá gbogbo àgọ́ ara ṣiṣẹ́, ó sì máa ń jẹ́ kí gbogbo àgọ́ ara kó jí pépé. Kí ènìyàn máa wẹ̀, mo fẹ́ràn láti máa wẹ̀ nítorí ó jẹ́ ara eré ìdárayá tí mo fẹ́ràn.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àpò, àpò pélébé ni wọ́n máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Wọ́n ṣẹ̀ wá fi sínú àpò ńlá tí mo máa ń gbé jáde nígbà tí mo bá ń lo òde. Kọ́kọ́rọ́ mi ṣe pàtàkì sí mi. N kò sì fẹ́ kí kọ́kọ́rọ́ mi kí ó sọnù kí a má ba dààmú nígbà tí mo bá dé ilé. Inú àpò kólóbó ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Mà ṣẹ̀ wá fi àpò kólóbó àpò kékeré yẹn sínú àpò ńlá tí mo máa gbé kọ́wọ́ jáde.

Bí mo ṣe máà ń gbọ́ ìró àwọn oníbàárà mi ni wípé mo máa ń pè wọ́n lórí ago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo sì máa tún bẹ̀rẹ̀ àlàáfíà wọn lórí ẹ̀rọ ayélukára, mo sì máa tún fi méèlì ránṣẹ́ sí wọn láti bèrè bójà wọ́n ṣe ń lọ, bí ṣe wọ́n ṣe ń lọ, kíni tó ń jẹ wọ́n lọ́kàn, kíni tí wọ́n fẹ́ kí n fi ran wọ́n lọ́wọ́, kíni ìṣòro tó ń dojúkọ kí n lè bá wọn yanjú ìṣòro náà. Mo máa ń pe àwọn oníbàárà mi lórí ago, mo sì máa ń fi méèlì ránṣẹ́ sí wọn. Mo tún máa ń fi ẹ̀rọ ayárabíàṣá bá wọn sọ̀rọ̀ láti bèrè bí ṣe wọ́n ṣe ń lọ déédé síi. Bí mo ti máa ń gburò àwọn oníbàárà mi rẹ.

Bẹ́ẹ̀ni mo ma ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mo fẹ́ràn láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ síra mi àbí sí àwọn èlo mìíràn. Mo sì fẹ́ràn láti máa kọ ìwé ọwọ́ tí ó gùn, tí n ó kọ ìwé náà tí ó gùn, tí n ó kọ gbogbo ohun tó ń dùn mí lọ́kàn pamọ́ si. Tàbí kí n kọ̀wé ránṣẹ́ sí ènìyàn láti bèrè àlàáfíà wọn, láti bèrè bí ayé wọn ṣe ń lọ sí. Èmi náà sì máa kọ ìwé ọwọ́ pamọ́ fúnra mi láti máa kọ gbogbo ohun tí mo fẹ́ ṣe lọ́la àbí lónìí, àbí lọ́jọ́ gbogbo sílẹ̀. Mo fẹ́ràn láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́.

Ní ìgbà míràn mo máa ń sùn ní ọ̀sán. Ní òpin ọ̀sẹ̀ mo máa ń sùn ní ọ̀sán tàbí ní ẹẹ́kọ̀ọ́kan láàrin ọ̀sẹ̀ mo máa ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n ní òpin ọ̀sẹ̀, màá máa sùn ní ọ̀sán nígbà tí ó bá rẹ́ra, nígbà tí mo bá ti ṣiṣẹ́, tí ara mi bá sì ń fẹ́ ìsinmi, èmi máa ń sùn ní ọ̀sán. Pàtàkì jùlọ ní òpin ọ̀sẹ̀.

Emi kò fẹ́ràn láti má a mu coffee níbi iṣẹ́. Coffee kì í ṣe ohun tí mo fẹ́ràn. Mo ti mu coffee rí ṣùgbọ́n èmi kò láìkí bí ó ṣe rí lẹ́nu mi àti lọ́nà ọfun mi. Mi ò fẹ́ràn kí n má a mu coffee níbi iṣẹ́ rárá, kì í ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn alábàáṣiṣẹ́ mi wá máa maa mu coffee láràárọ̀ lọ́sàn ní gbogbo ìgbà ṣùgbọ́n èmi kò fẹ́ràn láti máa mu coffee níbi iṣẹ́ rárá.

Èmi kì í má a mu Òogùn lójoojúmọ́. À fi ẹ̀kọ kan tí ó bá rẹ̀ mí ni mo máa n mu Òogùn. Ó lè jẹ́ ẹ̀kan lósù tàbí ẹ̀ẹ̀kan lósù méjì. Èmi kò fẹ́ràn láti má a mu Ògùn lójojúmọ́. Má a mu Òogùn lójoojúmọ́ kì í ṣe ohun tó da fún àgọ́ ara. Ó lè pa àgọ́ ara lára, ó lè fa ìjàmbá fún àgọ́ ara lójijì. Èmi kì í má a mu Ògùn lójojúmọ́.

Bẹ́ẹ̀ni èmi fẹ́ràn oúnjẹ tó ní ata. Oúnjẹ tó ní ata a máa jẹ́ kí n gbádùn oúnjẹ mi dáradára. Oúnjẹ tí kò bá ní ata ṣẹ́ lá máa ṣe mí bíi pé kí n pọ́n oúnjẹ yẹn dànù. Gbogbo oúnjẹ tí màá ń sè, pata ló máa ní ata. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó ní ata. Tí bá jẹ́ oúnjẹ tó ní ata, a máa jẹ́ kí n gbádùn oúnjẹ yẹn yàtọ̀, a sì jẹ́ kí ara mi kí ó ṣe péképéke.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Nígbà mìíràn, a máa ń lọ sí àgọ́ láti lọ múnú ara wa dùn láti jẹ láti mu. Ìgbà mìíràn, a sì máa ń lọ sí àgọ́ fún ìpàdé láti lọ sọ̀rọ̀ tí yóò máa yé wa tẹ̀síwájú. Mo ti lọ àgọ́ rí láìmọye ìgbà pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Ìgbà mìíràn a máa ń lọ nígbà ọdún. Ìgbà mìíràn kẹ́dẹ̀ ré á lọ lópin ọ̀sẹ̀ láti lọ wààpọ̀ láti bá ara wa sọ̀rọ̀ bá yé wa ó ṣe tẹ̀síwájú.

Bẹ́ẹ̀ni mo máà ń ka ìwé. Mo fẹ́ràn láti má a ka ìwé gidi gan ni. Nítorí pé ìwé kíkà a'ma fún ni lóye. A máa jẹ́ kí ìmọ̀ ẹni kó kún si. A sì máa jẹ́ kí n mọ̀ tó ń lọ ní àgbáyé. A sì máa jẹ́ kí ọpọlọ mi kó tún má jìnlẹ̀ sí nínú ìmọ̀. Mo fẹ́ràn láti má a ka ìwé nígbà gbogbo. Lówúrọ̀ lọ́sàn lálẹ́. Mo fẹ́ràn láti má a ka ìwé tí ó mú mi tẹ̀síwájú, tí ó mú mi kún fún ọgbọ́n àti òye sí.

Àwọn app tí mo máa ń lò jù ni Facebook, WhatsApp àti TikTok nítorí pé ó máa ń jẹ́ kí n mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Mo sì máa ń fi bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Àwọn alábàáṣiṣẹ́ mi a máa ń lò ó láti fi bá ara wa sọ̀rọ̀. Mo sì máa tún ka ìròyìn lórí wọn. Mo sì máa ń fi bá awọn ní bara mi náà sọ̀rọ̀ láti jẹ́ mo máa yanjú ohun tó wà láàárín wa nípa títa ìjà, nípa tí yanjú ìṣòro tó bá ń dojú kọ níbi iṣẹ́ àti níbi ọjà wọn.